Mo fẹ́ràn láti máa gbọ́ oríṣiríṣi orin bíi hip hop, Fuji àti wáàsí, torí pé kí ni ó da fún wa láti máa gbọ́ tóri a lè kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀. Bí, a ò ní bí, Fuji ni síte, mo like Saheed Osupa torí pé kí ni ó ma n sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ǹkan bí ìbílẹ̀, orin ọgbọ́n, orin òwe torí, torí ka lè baa lẹ́kọ̀ọ́ ka lè ba mo ǹkan tá n ṣe. Mo dẹ like kí n máa gbọ́ hip-hop bí i Ọlámídé, Àṣàkẹ́ àti àwọn oríṣiríṣi olórin. Mo like kí n máa gbọ́ orin wọn torí ó dá fún wa lọ́pọ̀lọpọ̀. Mo sì gbádùn láti máa gbọ́ orin Ọlámídé Bádoo torí pé ó da, torí pé mo mọ̀, mo nífẹ̀ẹ́ rẹ̀. Mo sì jẹ́ kí, mo sì jẹ́ pé mò mọ̀ ǹkan tí orin ṣe. Mo sì like láti máa gbọ́ wáàsí nípa Alhaji Bashir torí pé wọ́n ma n sọ oríṣiríṣi ǹkan fún wa. Orin ọgbọ́n, òwe àti ọ̀pọ̀lọpọ̀ ìṣuuru pé kí èyàn máa ní sùúrù, kí èyàn máa mọ̀ ǹkan tí a ń ṣe. Mo láì, mo nífẹ̀ẹ́ láti máa gbọ́ irú àwọn orin bẹ́ẹ̀. Orin mìíràn tí mo tún máa ń nífẹ̀ẹ́ láti máa gbọ́, òun ni bóyá kí n máa gbọ́ orin àwọn ìlú òkèrè bí i àwọn South Africa torí wọ́n ní ìlù idì. Torí àwọn ǹkan tí wọ́n máa ń lò tí wọn fi ń kọ orin wọn ó da púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Torí wọ́n sì dá wọn orí wọn pé nibí i orin kíkọ. Wọ́n jẹ́ èyàn kan tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ orin, àwọn náà sì nífẹ̀ẹ́ ìlú.

Mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún. Torí ìgbà yẹn ni mo wọ ilé ìwé tí mo padà sí ilé ẹ̀kọ́ mi. Ìgbà yẹn ni mo kẹ́yìn kọ́ nǹkan tuntun. Mo kàn maa n lọ, mo maa ń bọ̀, mo lọ máa ń kí Ọ̀gá mi. Nígbàkigbà tí mo bá sì ti lọ kí wọn, wọ́n máa ń fì àwọn nǹkan mi hàn mí lẹ́ẹyọ̀kokan bóyá bí nǹkan mi tí n tí mọ̀ àbí èyí tí mo ti mọ̀ wọ́n tó tún ṣàlàyé fún mi. Àmọ́ ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́, o ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún ni mo lọ kí wọ́n nígbà tí mo gba ìyè tí mo gba admission sí ilé ìwé mi ní ìlú Ọ̀ffà. Àti ìgbà un náà ni mo ti kúrò ní ibi iṣẹ́. Àmọ́ ní ìgbà mìíràn tí n bá lọ, wọ́n máa ń sọ nǹkan mi fún mi tó sì máa ń wúlò fún mi tó máa ń sá àǹfààní fún mi tó máa ń wúlò fún mi tóri ti n bá fẹ́ ṣiṣẹ́ ọwọ́ àti mi gangan gan gan gan. So nǹkan wọn máa ń wúlò fún mi, mo maa n mọ̀ tí wọ́n bá sì ti kọ́ mi. Ọ́ maa n yé mi ní ọ̀pọ̀lọpọ̀. O wúlò torí Ọ̀gá mi wọ́n jẹ́ èèyàn gidi. Wọ́n wúlò wọ́n sì máa ń kọ́ mi ní nǹkan tuntun nígbà, nígbàkigbà tí n bá lọ kí wọn ní ibi iṣẹ́. Èèyàn gidi ni wọ́n. Àwọn nnkan tó sì máa ń kọ́ mi. O máa ń ṣe mí ní àǹfààní ní ọ̀pọ̀lọpọ̀. Àmọ́ ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún o ni mo ti kọ́ nǹkan tuntun pàtó ní ibi iṣẹ́ mi, ní ibi iṣẹ́. So nǹkan tí mo ní láti sọ náà ni tó wúlò fún mi wọ́n sì jẹ́ èèyàn gidi ní ọ̀pọ̀lọpọọ.

Mo like ki mo f-- mo fẹ́ràn kí n máa wọ bàtà pẹrẹsẹ, a ti bàtà gíga yìí tí ó bá ga jù. Ìdí tí mo ṣe like bàtà tí ó, tó ga, tó ga díẹ̀ ni pé torí mo jẹ́ ẹ̀yàn kan tí ó kúrú. So ọ̀pọ̀lọpọ̀ aṣọ mi ó máa ń ga, ó má ń, ó máa ń wọlẹ̀ tí n bá wọ̀. So mo máa ń fi bàtà èyí tó bá ga díẹ̀ mu, mo máa ń fi ń gbé torí kó lè máa wọ́lẹ̀ mọ́. Mo sì fẹ́ràn láti máa wọ bàtà pẹrẹsẹ torí àlàáfíà ara mi, torí mo jẹ́ eeyan kan tó jẹ́ wí pé mi ò lára, so bàtà, gbogbo bàtà pẹrẹsẹ, ó máa ń jẹ́ kí mo rí bí rin dáadáa. Mo si tún jẹ́ ọmọ ilé ìwé so kò kí n ni mí lára láti rìn láti ibiyi sí, ibi ibẹ̀hun. Kò sì kí ni mí lára láti ṣe ǹkan tí n bá wọ bàtà tí ò bá ga, bàtà tó jẹ́ bàtà pẹrẹsẹ. So kò kí ni mí lára láti wọ̀ ó sì, mo sì fẹ́ràn rẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni, ó wà very convenient, ó rọ̀ mí lọ́rùn. Mo jẹ́ eeyan kan tí o je pé mo kon lè wọ, mo kon lè wọ̀ ọ́ ní ìgbàkígbà tí ó bá wù mí láìsí wàhálà kankan, láìsí ìdánú. Ó sì máa ń kó mi yọ kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ ewu bí kí ẹ̀yàn rọ̀ lẹ́sẹ̀, bí kí ẹ̀yàn ṣèṣe, bí kí ẹ̀yàn ṣubú. Ó jẹ́ ǹkan tó jẹ́ wí pé ó fún, ó rọ̀ mí lọ́rùn gan láti wọ̀ ó sì dáa fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìdí tí mo ṣe wá like bàtà tó ga díẹ̀ ni wípé ó máa ń jẹ́ kí n, ó má ń, ó má ń kó mi yọ níbi àwọn aṣọ tó bá ń wọlẹ̀ torí ó má ń gbé, ó má ń gbé aṣọ mi sókè torí mo jẹ́ ǹkan tí mo kúrú táwọn aṣọ mi sì máa ń wọlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀.

Mo jẹ́ ọ̀kan tó jẹ́ wípé mi kì ń gẹ irun, mi ò fẹ́ràn láti máa gẹ irun torí pé ẹ̀sìn mi ò faramọ́ kí ọmọbìnrin kí ó máa gẹ irun rẹ̀. Irun, irun gígẹ̀ ni, ẹ̀sìn wa ò faramọ́. Ǹkan tó lè fà kí a fi gẹ irun ní ọmọbìnrin ni pé bóyá ó kojú àwọn ìṣòro kan bi orí fífọ́, ara ríro, ara gbígbóná àbó ní àìsàn tó jọ mọ́ orí, òun ló lè fà kí ọmọbìnrin kí ó fi gẹ irun rẹ̀. So fún ìdí èyí, won fà ẹ̀sìn mi ò faramọ́ ìníye àti wípé ní ńkan tó lè fà kí n fi gẹ irun mi ni pé bóyá tí orí bá ń fọ́ mi tí ara mi bá ń gbóná, òun ló lè fà tí mo fi lè gẹ irun àbí kí dókítà kó, kó, kó sọ nílé ìwòsàn pé kínyàn lọ gẹ irun, òun ni ó lè fà kí ara èèyàn kí ó fi yá. So fún ìdí èyí mi kì ń gẹ irun mi àti wípé mo jẹ́ eyan kan tó ye pé orí mi kéré tí ń bá gẹ irun kò kí jẹ́ kín fine, yóò jẹ́ kí èèyàn burewá. So fún ìdí èyí báyìí mi ò kín gẹ irun mi. Mi kì í, mi kì í ṣe ẹ̀yàn kan tí ó máa ń gẹ irun. So kò sí ǹkan kan tó lè fà láti fi mú mi kí n gẹ irun àfi tí wọ́n bá sọ fún mi níbìkan pé kí n lọ gẹ irun, òun ló lè mú mi láti lọ gẹ irun mi. Àti pé tí dókítà náà bá ti sọ pé o ká lọ gẹ irun, òun ló lè fà láti mú mi lọ gẹ irun mi.

Mo máa fọn yin ní ẹ̀ẹ̀mejì ní ojúmọ́, mo máa fọn yin ní àárọ̀ tàbí alẹ́. Iyì òun, ijọ́ ti ń bá rántí pé, ah! N tí í ń fọ̀nù ni alẹ́. A mọ ìgbà tí mo máa fọn yin, nígbà tí n fọn yin ní àárọ̀ nìkan, kí n mọ, àmọ́ ìgbà mi tí ń bá, ìgbà mi ti ń bá rāntí mo fọnù ni àárọ̀ àti alẹ́. Torí èyí àwọn òyìnbó náà sọ pé ó dá kí èèyàn fọnù ni àárọ̀ àti alẹ́ kí ẹ̀ bà lè mọ ni, eh, àìsàn ẹyin ríro tí wọ́n ń pè ní, àìsàn ẹyin ríro tí wọ́n ń pè ní akokoro ní èdè Yorùbá. So, ọgbà ohun ètò rẹ̀ la ti mo fọn yin ní àárọ̀ àti alẹ́ torí, eh, àìsàn náà kí ẹni yẹn sì tún máa ní, eh, kí ẹnu ìyẹn sì tún mọ mọ run kiri ní gbogbo ibi, kibi tí èèyàn bá lọ. Ó máa ń fa lá, ó tẹ̀ẹ́ tún máa ń jẹ́ kí ẹ̀yàn, ẹ̀yàn ní ìbòyà láti máa sọ̀rọ̀ ní ibi kibí torí yóò fa, kò ní jẹ́ kí ẹ̀yàn, ẹyín ẹ̀yàn àbí ẹnu èèyàn kí ó máa rùn òhun nìdí tí mo ti máa fọnù ní ẹ̀ẹ̀mejì lójúmọ́, iyì òhun àárọ̀ àti alẹ́. Àárọ̀ kì í tó jẹun àti alẹ́ tí ń bá jẹun tán. Ìgbà méjì tí mo máa ń fọnù, òun náà nù torí kí n ba, torí kí n bá lè máa sọ̀rọ̀ níbi tí ó bá wù mí ní òrèkóórè àti ìgbà tí ó bá wù mí. Káwọn èèyàn mọ̀lẹ́, mo máa sọ pé ẹnu ìyẹn ó rùn kiri torí mo sì máa ń fọnù ní àárọ̀ àti alẹ́ ní ojoojúmọ́.

Mo mọ pá wo pamọ́ lọ́pọ̀lọpọ̀. Kódà mo jẹ́ ọmọ kán tí o jẹ pé láti kékeré ni mo ti fẹ́ràn láti máa mú owó pamọ́. Bí táwọn eyan bá fún mi lówó bàyi, mo mọ, mo ní kóló iyẹn, ilé ìfowópamọ́ tí èèyàn máa ń ní. Mo mọ níbẹ̀ ni mo máa ń fi owó mi sí. Ti igba ti mo sì ti bẹ̀rẹ̀ sí ní dàgbà. Mo ní ẹ̀ya àpò ìfowópamọ́ tí àwọn èèyàn òyìnbó ń pè ní báǹkì, ibẹ̀ nimo máa ń fi owó mi pamọ́ sí. Mo máa ń ṣẹ, mo máa ń fi, mo máa ń ṣẹ́fun owó pamọ́. Nígbà tí mo bá fẹ́ lò ó, mo sì máa ń ṣẹ, mo mọ́ torí ó máa ń wú lo fún mi. Ó sì máa ń kó mi yọ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ewu bí i ijọ tí kò bá ṣi owo lọwọmi. Mo máa ń ní àǹfààní láti lọ sí ìlú láti lọ mú owó fún nǹkan tí mo bá fẹ́ fi ṣe. Mo jẹ́ ọmọ kán tí o jẹ wipé láti kékeré ni mo ti fẹ́ràn láti máa fi owó pamọ́. Kí nì jẹ́ ọmọ kán tí pé ó máa ń ná iná fún iná, ó máa ń ná iná pọ̀. Torí rẹ, mo ti fẹ́ràn láti máa fi owó pamọ́ ní ọ̀pọ̀lọpọ̀ torí ijọ iwájú. Torí ìgbà tí mbá, tí mo bá fẹ́ lò owó kó lè wú lo fún mi, kó lè ṣe àǹfààní fún mi ní ìgbà tí n bá fẹ́ lò á. Àti pé mo ti máa mọ́ fi owó pamọ́ torí ìdí méjì ni pé torí tí nbàá fẹ́ lò ó ní ọjọ́ iwájú àti wípé tí bàá fẹ́ fi ṣe ihò, mo máa ń fi owó pamọ́ torí owó tí mò ń ṣe torí kó lè wú lo fún mi ní ìgbàkígbà tí mo bá fẹ́ lò ó. Ìdí èyí, mo jẹ́ ọmọ kán tí ó máa ń fi owó pamọ́ ní ọ̀pọ̀lọpọ̀ torí ọjọ́ iwájú mi kó lè wú lo fún mi nígbàkúùgbà tí mbàá fẹ́ lò ó.

Mo ní ọ̀pọ̀lọpọ̀ èrò fún iṣẹ́ ọjọ́ iwájú mi torí pé kí ni iṣẹ́ tí mo jiyá kọ́ ni mo sì gbọdọ̀ jẹ ọ̀rọ̀ nídi rẹ̀. Mo fẹ́ràn iṣẹ́ tí mo kọ́ torí iṣẹ́ aránṣọ tà, iṣẹ́ fashion, òun ni mo kọ́. So mo ní ọ̀pọ̀lọpọ̀ èrò, mo ní ọ̀pọ̀lọpọ̀ idea, kí ni wọ́n ma npe idea, mo ní ọ̀pọ̀lọpọ̀ idea fún iṣẹ́ ọjọ́ iwájú mi which is pé ó wù mí láti ṣí ilé iṣẹ́ tí máa gbẹ ìyẹn síi kó mọ bá mi ṣiṣẹ́. Màá rá è àwọn èrò iṣẹ́ mi, ìyẹn bí èrò, ìyẹn bí máṣíìnì iránṣọ, máṣíìnì stone àti máṣíìnì tí wón fi ń ṣise, tó jọ mọ nǹkan tí ó ń lọmọ iṣẹ́, iṣẹ́ mi. So mo fẹ́ràn láti, mo ní ọ̀pọ̀lọpọ̀ èrò fún iṣẹ́ ọjọ́ iwájú mi torí iṣẹ́ tí mo jìyá kọ́ ni mo sì gbọdọ̀ jẹ ọ̀rọ̀ nídi rẹ̀. Mo sì fẹ́ràn iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ jù wípé kó wá di ọjọ́ iwájú kí wa sọ wípé mi ò ṣe mọ́ lọ. So mo ní ọ̀pọ̀lọpọ̀ èrò ń gbà láti ní èrò láti fún iṣẹ́ mi ní ọjọ́ iwájú bí kí n gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yẹn síí, kí wón máa bá mi ṣiṣẹ́, kí n tún gba ọ̀pọ̀lọpọ̀ ọmọṣẹ́ kí èmi náà, kí n lè, kí n lè share nǹkan tí mo kọ́ fún àwọn tí wón ń bọ̀ wá ní ẹ̀yìn mi. So mo ní ọ̀pọ̀lọpọ̀ èrò ń gbà fún iṣẹ́, fún iṣẹ́ mi ní ọjọ́ iwájú. Owó, kí Ọlọ́run kó ṣí sáànú mi láti rí owó, láti ṣe.

Mo máa ra fóònù tuntun ní ìgbà tí ẹ̀rọ fóònù mi tó bá wà ta àti ìgbà tí owó bá wà ní ọwọ́ mi. Torí mo jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa lo ìgbàlódé fóònù. Bí àwọn fóònù bá ṣe é ṣe jáde, mo fẹ́ràn láti máa lo ì fóònù tuntun tó bá ṣe jáde torí àwọn ǹkan tí ó wà lórí rẹ̀, torí àwọn, ẹ́, àwọn device tí wọ́n fi sí orí rẹ̀, ó máa ń jẹ́ kí ǹkan tí èèyàn ṣe kó ya, ó sì máa ń jẹ́ kí ǹkan tí èèyàn ṣe kó, kó, kó fast. Àwọn ǹkan tuntun, àwọn, àwọn, ẹ́, ǹkan tí wọ́n fi sí orí rẹ̀, àwọn ǹkan tuntun tó jẹ́ pé wọ́n, wọ́n jọ mọ́ kí ǹkan kó lè yára tí ǹkan tí ẹ̀ bá ṣe ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. So mo fẹ́ràn láti máa lo fóònù tuntun, mo sì fẹ́ràn láti máa ra fóònù tuntun ní ìgbà tí ẹ̀ mọ́ fóònù mi tó bá bọ́, tó bá wà níta. So ẹnìkan tó-- mo jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. So mo máa ra fóònù tuntun ní ìgbà tí fóònù mìíràn tó bá wà ní ìta torí àwọn ǹkan tí ó wà ní orí rẹ̀, torí ǹkan tí mo ṣe kó lè yá, torí ǹkan tí mo ṣe kó lè fast, torí ǹkan tí mo sì ń ṣe lórí rẹ̀ kí ó lè rọ̀ mí lọ́rùn ní ọ̀pọ̀lọpọ̀. So mo fẹ́ràn láti máa ra fóònù tuntun ní ìgbà tí owó bá wà ní ọwọ́ mi àti ìgbà tí, tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó bá wá sí ìta. Mo fẹ́ràn láti máa rà á ní ìgbàkígbà torí.

Mo má, mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò ní ìgbà tí ó bá ti ku bíi àbí ọjọ́ mélòó kan tí n bá fẹ́ lọ fún ìrìnàjò, bí kí n mú àwọn aṣọ mi, àwọn aṣọ mi tó bá dọ̀tí àti àwọn èyí tí n bá fẹ́ kó lọ bí kí n mú wọn kí n tó ti inú, e, apò tí mo bá ń gbé lọ fún ìrìnàjò. Mo sì fẹ́ràn láti mo mú, mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò tó bá ti ku bí ọjọ́ mélòó kan tí màá fẹ́ lọ sí ìrìnàjò yẹn torí kó lè rọ̀ mí lọ́run, kó sì lè yá mi ní kíákiá àti wípé kí n lè má gbagbe nǹkan kíǹkan tí n bá fẹ́ mú lọ sí ìrìnàjò náà. So tó bá ti ku bí ọjọ́ mélòó kan tí màá fẹ́ lọ ìrìnàjò, òun náà ni mo máa ń múra láti máa di àwọn ẹrù, àwọn ǹkan tí n bá lò, àwọn ǹkan tí n bá mú lọ torí kó lè rọ̀ mí lọ́run, torí kí sì lè má gbagbe kan kan, torí kí sì lè má di ọjọ́ tí n bá lọ fún ìrìnàjò kí n lè sì má mọ sáká kiri pé ìyìń tí n mú elé, ìyìń tí n mú elé, ìyìń tí n mú elé. So tó bá fún ìdí èyí, tó bá ti ku ọjọ́ mélòó kan tí màá fẹ́ lọ fún ìrìnàjò, òun mo ti máa ń ṣe àkópọ̀ gbogbo ǹkan tí n bá mú lọ sí ìrìnàjò náà torí kó lè rọ̀ mí lọ́run, kó sì lè má mú ìnira àti, àti ìkánjú wá torí tí, nígbàkigbà tí màá fẹ́ lọ fún ìrìnàjò náà. Mo sì fẹ́ràn láti máa ṣe àwọn àkópọ̀ àdúrà kí ìrìnàjò mo bá ti ń súnmọ́ torí kí Ọlọ́run kó lè fi ìṣọ́ ẹ sọ yàn lọ, kó sì lè fi ìṣọ́ ẹ sọ yàn bọ̀. Ìdí èyí tí mo máa ń sá àdúrà nígbàkigbà tí màá fẹ́ lọ fún ìrìnàjò náà.

Mo máa ń wọ ago ọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ torí mo jẹ́ ǹkan tí pé ago ọwọ́ jẹ́ àwọn, àwọn nǹkan ìṣoge èmi tí mo fẹ́ jáde, ó sì tún máa ń jẹ́ kí màá, ó sì tún wúlò fún mi torí ibikíbi tí màá lọ kí lè máa mọ ago pé ṣé ọjọ́ ti lọ àbí ọjọ́ ò tíì lọ, kí lè mọ àkókò ìgbà tí màá dé ibẹ̀ àti àkókò ìgbà tí màá wá kúrò ní ibi ibẹ̀. Ago ọwọ́ jẹ́ ǹkan tí pé mo fẹ́ràn láti máa wọ̀ torí pé kí ni, ó tún máa ń mú ọwọ́ èèyàn yọ́, ó tún máa ń ṣe ẹ̀yàn ní òge, ó jẹ́ àwọn ǹkan amúnisoge mi tí mo fẹ́ràn ní ọ̀pọ̀lọpọ̀. Torí àwọn oríṣiríṣi ago tí mo ṣì máa ń wọ, mo máa ń wọ àwọn bíi Channel, àwọn bíi Richard Mille, àwọn irú ago tí mo máa ń wọ niyẹn. Mo fẹ́ràn láti máa wọ ago ní ọ̀pọ̀lọpọ̀ torí pé kí ni, ó da, mo sì láì kí n mo sì fẹ́ràn bí ó ṣe máa ń rí ní ọwọ́ mi. Ṣé ago ọwọ́ jẹ́ ǹkan tí pé mo fẹ́ràn láti máa wọ̀ ní òrékọ́ọ̀rẹ́. Ó tún wá jẹ́ ǹkan tí pé tí ǹ bá wọ ago ọwọ́ gan báyìí kò kín dàbí pé bóyá nǹkan kan wà ní ọwọ́ mi, ṣé mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ ni ọ̀pọ̀lọpọ̀ torí ó máa ń jẹ́ kí n mọ àkókò bóyá ọjọ́ ti lọ àbí ọjọ́ ò tí ì lọ. Ó sì tún máa ń jẹ́ kí n wà ní track of time pé ìgbà bá yìí ni mo fẹ́ kú bí, ǹkan bá yìí mo fẹ́ ṣe ní wò yí, ǹkan bá yìí mo fẹ́ ṣe ní àkókò yìí. Ṣé ago ọwọ́ jẹ́ ǹkan tí pé mo fẹ́ràn láti máa wọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ torí ó máa ń jẹ́ kí n mọ̀ ǹkan tí ǹ bá ṣe lásìkò àti ǹkan tí kò bá yẹ kí n ṣe ní àsìkò bẹ́ẹ̀ hán.

Mo máa ń tọ́jú ara mi lọ́pọ̀lọpọ̀ torí mo jẹ́ ọmọ kan tó pé mo fẹ́ràn oge ní ṣíṣe Mo máa ń tọ́jú ara mi ní ọ̀pọ̀lọpọ̀ nípa bí kí n máa wẹ̀, kí n máa fi àwọn ẹ̀rọ, àwọn ǹkan tó máa ń mú ara láti máa scent sí ara ní ọ̀pọ̀lọpọ̀ bí perfume, cologne pẹ̀lú àwọn body spray àtàwọn body mist tó máa ń mú ara láti máa já fìkan fún àwọn òórùn gidi. Mo jẹ́ ọmọ kan tó je pé mo máa ń wẹ̀ ní àárọ̀ àti alé. Mo sì jẹ́ ọmọ kan tó je pé nígbàkigbà tí n bá wẹ̀, mo máa ń fi àwọn ǹkan yìí, mo máa ń fi sí ara láti máa ní àwọn òórùn, kí ó máa, àwọn òórùn gidi kó máa dàdé ní àtàrà mi. Mo sì máa ń fọnú lóòrèkóòrè, mo sì máa ń wẹ̀ lóòrèkóòrè, ti nba tún máa wẹ̀ tán gan. Mo tun máa ń fi àwọn, àwọn bí àwọn ǹkan ìgbàlódé tí wọ́n ṣe síta níìsín tó máa ń mú ara ọmọbìnrin jọlọ bí kò máa fi àwọn kíni sí ara tí ó fi máa ń mú ara obìnrin kó máa jọlọ kò dàbí ọmọ tuntun. Mo fẹ́ràn láti máa tọ́jú ara mi ní ọ̀pọ̀lọpọ̀ gan torí mo jẹ́ ọmọ kan tó pé mi kì í ṣe ọ̀bùn. Mo sì máa ń tọ́jú ara mi ní orekoore Bẹ́ẹ̀ ni, mo máa ń wẹ̀ ní àárọ̀ àti mo máa ń wẹ̀ ní ẹ̀ẹ̀mejì ní ojúmọ́ torí stress tí ẹ̀yàn bá ṣe go through láti àárọ̀ tó bá di ní alẹ́ so ara èèyàn o lè balẹ, yóò lè tete wo Torí rẹ, mo se máa ń wẹ̀ ní ara àtin alẹ̀ kí ara mi kó lè jọlọ, kí àwọn ǹkan burúkú kó má wà ní ara mi.

Mo fẹ́ràn oúnjẹ méjì torí oúnjẹ méjì ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Ìyẹn índómì àti ìrẹsì àti ẹ̀wà. Mo fẹ́ràn rẹ̀ débi wípé mo lè máa jẹ oúnjẹ méjèèjì ní àárọ̀ alẹ́, àárọ̀ alẹ́, fún ìgbàkígbà àti orèkorẹ̀ tí ó bá wù mí torí wípé kíni pé kò kí ń sú mi. Idi tí mo ì ṣe fẹ́ràn índómì ni pé ó jẹ́ oúnjẹ kan tí pé ọmọ ilé ìwé ni mí tí pé ìgbàkígbà tí màá fi jáde, ó máa ń jẹ́ kí mo lè jẹ, mo lè sè nígbàkígbà torí ó máa ń ràn mí lọ́rùn láti sáré sè láti láti sáré jẹ torí ọmọ ilé ìwé ni mí torí mo máa ń kánjú lọ sí ilé ìwé. So ìrẹsì àti ẹ̀wà sì ni ó jẹ́ ọ̀kan nínú àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù torí pé kíni ìrẹsì dà lára, ẹ̀wà náà ó sì dà ní ara. So, mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì àti ẹ̀wà àti índómì. Ó ni oúnjẹ méjì tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo oúnjẹ tí mo máa ń jẹ torí pé ó dà ní ara. Mo sì ó sì jẹ oúnjẹ, ìrẹsì àti ẹ̀wà sì jẹ oúnjẹ tí jẹ́ wípé mo fẹ́ràn láti kékeré torí òun la, òun la máa ń jẹ ju, òun la sì máa ń sè ju ní ilé wa. So, mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì àti ẹ̀wà ní ọ̀pọ̀lọpọ̀. Àma índómì je ounjẹ kan toi pé mo fẹ́ràn rẹ̀ gidigidi gan-gidigidi mó tí pé kò sí ìgbàkígbà tí n lè jẹ. Mo lè jẹ́ láàárọ̀, mo lè jẹ́ ní ọ̀sán, mo sì lè jẹ́ ní aṣálẹ́ torí pé ó yára láti sè, ó sì máa ń dánú ẹnu mi. Mo sì fẹ́ràn ní jíjẹ ní ọ̀pọ̀lọpọ̀. Ó sì tún máa ń yára láti sè àti pé mo tún máa ń fẹ́ràn ní jẹ ní ọ̀pọ̀lọpọ̀. Ó dà ní àgo ara, ó sì dà ní gbogbo nǹkan tí n bá fẹ́ fi sè.

Ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mí kò sí iṣẹ́ tí ì lè ṣe. Iṣẹ́ mú tí ó fi, iṣẹ́ ìta gbangba mo lè ṣe, iṣẹ́ kọrọ mọ lè ṣe, kò sí iṣẹ́ kí iṣẹ́ tí mi, tí ì bá ṣàtí ṣe kí eyan mọ̀ọ́ jalè. Kò sí iṣẹ́ kí iṣẹ́ tí mi lè ṣe. Mo lè ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, mo lè ṣe iṣẹ́ ìta gbangba. Ni ìgbà tí jẹ́ wípé o bá mú owó wá lé fún mi, kò sí, kò sí iṣẹ́ tí ìyá ní kò sí ṣe. Iṣẹ́ ìtìjú mo lè ṣe, iṣẹ́ ìta gbangba. Iṣẹ́ ìta gbangba gan otun máa ń ní àwọn, àwọn, àwọn, àwọn ǹkan, àwọn ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí jẹ́ pé yóò jẹ́ kí ọjà kó tètè mọ́ yá. Ǹkan tí èèyàn bá ṣe yóò jẹ́ kó tètè mọ́ yá, yóò mọ jẹ́ kí àwọn èèyàn tètè mọ́ rí ǹkan tí èèyàn bá ṣe. Àwọn èèyàn ó lè mọ̀ pala, àwọn èèyàn ó lè mọ̀ wá, mọ̀ wá bá yàn sọ̀wọ̀, wọ́n ó lè mọ̀ wá sìn, kí wọ́n ó lè mọ̀ wá bá wa la ǹkan tí èèyàn bá ṣe. So mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba torí pé kí ní yó jẹ́ kí àwọn, àwọn aba ni rája, ó tètè mọ̀ wá bá yàn lája. Ó sì jẹ́ kí ọjà kó tètè mọ́ yá. Gbogbo kan tí èèyàn bá ṣe yóò jẹ́ kí ó tètè mọ́ yá ní ṣíṣe. So mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba nísinsìnyí ọ̀pọ̀lọpọ̀. Tori mo sì jẹ́ eyan kan ti o jẹ́ pé mi ò like kí oru mọ́ mu mi. So iṣẹ́ ìta gbangba atẹ́gun ó lè mọ́ fẹ́ ẹ sinmi, ó lè mọ̀ rí ǹkan tó bá lọ, sì lè mọ̀ kọjú sí ọjà nsì lè mọ̀ ṣe àwọn ǹkan tó bá yẹ lásìkò. So mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba nísinsìnyí torí àwọn ìdí, ìdíwọ̀n yìí, ìdíwọ̀n yìí. So iṣẹ́ ìta gbangba jẹ́ ǹkan tí pé mo fẹ́ràn si ni ọ̀pọ̀lọpọ̀ láti máa ṣe.

Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí wọ́n sọ wípé, "àbéèrè ọ̀nà kò kí ń ṣíná." So mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí ọ̀nà bá rúju mọ́ mi lójú. So mo máa ń bèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn torí kí wọ́n le júwe ọ̀nà fún mi, kí wọn sì le sọ ọ̀nà ibi tí màá bá gbà torí kí n bá lè mọ ṣíná. So mo máa ń bèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn. Tóri o ní ìjọ́ kan tó jẹ pé mo, mo, mo lọ sí ìrìnàjò, mo jẹ́ eeyan to je pé mo máa ń tijú, so n kì í bèerè ọ̀nà tẹ́lẹ̀ ní ọwọ́ àwọn ènìyàn. Ìṣẹ́, ì, ì, is either kí n lo Google Map àbí kí n tí already mọ̀, kí n ti kanle mọ ibi tí mò ń lọ. So ní ọjọ́ yìí, N ni iná lórí fóònù, mo saa dúró, dúró, dúró ní ọ̀nà. N mọ ona ibi tí mò ń lọ. Àtijọ́ yẹn mo ti pinnu pé gbogbo ibi tí m ba ń lọ, tí ń bá, tí ń bá mọ̀nà, n mo beèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn torí kí n bá lè mọ ṣíná torí kí n tètè dé ibi tí mò ń lọ, pàápàá, pàá àti ní kíá kíá. So mo jẹ́ eeyan to je pé mo máa ń bèrè ọ̀nà tẹ́lẹ̀, mi kì í bèrè ọ̀nà tẹ́lẹ̀. Àmọ́ ní ìsìn tí n ba ń travel àbí tí n ba ń jáde, tí ń bá mọ̀nà ibi tí mò mọ lọ, mo máa ń bèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn kí wọ́n le júwe ibẹ̀ fún mi, kí wọ́n sì le sọ ibi tí mò ń lọ fún mi torí kí n bá lè mọ ṣíná torí kí n tun bá lè mọ̀ dáa mú káàkiri gbogbo agbègbè ibi tí mo bá ń lọ. So mo máa ń bèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn kí wọ́n le tán mi sọ́nà, kí wọ́n le sọ ibi tí mò ń lọ fún mi torí ọjọ́, torí kí n bá lè mọ ṣíná àti mo sì máa ń ro àwọn ènìyàn náà pé, ibikibí tí àwọn ènìyàn náà bá lọ, ki won máa bèerè ọ̀nà torí ki won bá lè mọ ṣíná, ki won sì le tètè dé ibi tí wọ́n lọ, pàápàápàá.

Mo fẹ́ràn láti máa sùn tí òjò bá ń rọ̀ àbí kí ń máa wo òjò ní àtojú fèrèsé mi torí ó má ń, ó má ń, ó má ń da lára mi láti máa rí bí òjò bá ń rọ̀. Tí n bá sì ti wo ní ojú fèrèsé, mo máa fẹ́ràn láti máa sùn torí pé kí ni gbogbo ilẹ̀ yóò tutù, gbogbo ẹ̀ yóò Mo máa láì kí bí agbègbè àti bí ara mi ṣe máa rí tí òjò bá ń rọ̀. Ó máa ń jẹ́ kí ara mi kó balẹ̀, kí ara mi kó tutù, kí ọpọlọ mi kó wà at rest. So mo máa fẹ́ràn láti máa sùn nígbàkigbà tí òjò bá ń rọ̀ àbí kí ń máa wo òjò láti ojú fèrèsé torí oní àwọn ǹkan tí ó máa ń ṣe ní ago ara mi. Mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa wo tàbí kí ń sùn. So mo fẹ́ràn láti máa sùn nígbàkigbà tí òjò bá ń rọ̀ torí ó, mo fẹ́, ó da, mo sì fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀. Mo máa ń rí ohun sùn, ara mi máa ń balẹ̀, ìfọ̀kàbalẹ̀ máa ń dé bá mi, ara mi sì máa ń ṣe yági yági nígbàkigbà tí n bá ti ń sùn tí òjò bá Mo sì láì kí láti tún máa sú òjò, irú mọ́ omi òjò wọ́n ni ó da. So mo máa láì kí bó ṣe mọ tutù, mo máa ń mú nígbàkigbà tí òjò bá ti rọ̀. Mo máa ń sú òjò torí ǹkan tí ó da òní omi òjò. So mo fẹ́ràn rẹ̀ láti máa sú òjò, láti máa sùn nígbà tó jọba ràbí láti máa wo bí òjò ń ṣẹ́ rọ̀ láti ojú fèrèsé mi. So nígbàkigbà tí òjò bá ń rọ̀, ǹkan tí mo máa ń ṣe nù torí mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ láti máa ṣe nígbà tó jọ bá ń rọ̀.

Mi kì í dé lákòókò torí mo jẹ mọ̀ kí wípé mo máa ń, mo máa ń fẹ́ràn oge mi ṣe tó. Ọ̀gẹ̀ ni máa ń gba àkókò mi nígbàkigbà tí mo bá fẹ́ jáde àbí tí bá ní appointment pẹ̀lú èèyàn. So èyí kì í, kì í, kì í tètè dé ibi kíbi tí mo bá lọ lásìkò. Àyàáfín tó bá jẹ́ pé ibi tí mo bá ti fẹ́ lọ gba iṣẹ́ àmọ́ tó pé mo bá ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, èyí kì í tètè dé. Àmọ́ tó jẹ́ pé ibi tí mo bá ti fẹ́ lọ gba iṣẹ́ àbí mo bá ní appointment pẹ̀lú èèyàn ní àwọn ilé iṣẹ́ ńlá ńlá, mo máa ń tètè dé ibẹ̀ torí màá ti séètì àláàmú, èè, èè, áápù, áápù tí ó jí mi. Ní ìgbà tó bá yẹ kí ń jí, mo ti máa ń séètì kalẹ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, òun ni ó jí mi ní àkókò yẹn. So ìgbà yẹn ni mo máa ń tètè dé ibi tí mo ń lọ. Àmọ́ tó pé bí mo ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, èyí kì í tètè dé torí pé mo máa ń ṣe oge ní ọ̀pọ̀lọpọ̀. Nfẹ̀ẹ́ múra láti fine, nfẹ̀ẹ́ múra láti rẹwà ni ọmọbìnrin, so n kì í tètè dé ibi tí mo bá ń lọ. Lákokò tó bá jẹ́ pé mo máa ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni, èyí kì í tètè dé. Àmọ́ tó jẹ́ pé ibi tí mo bá ti fẹ́ lọ gba iṣẹ́ ni, mo máa ń tètè dé, mo máa ń tètè lọ ibẹ̀. So ìkan tí mo sì máa ń pẹ́ dé inú tí bá, tí mo bá fẹ́ kí mo máa jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Àmọ́ tó pé bí mo bá ń lọ ibi iṣẹ́ láti lọ gba iṣẹ́ ní ilé, àwọn ilé iṣẹ́ ńlá ńlá, mo máa ń tètè lọ sí ibi bẹ̀. Àwọn àláàmú mi sì máa ń jí mi torí màá ti séètì àláàmú kó tó di wípé mo sùn ní alẹ́ ọjọ́. Torí kíni tètè dé ibi tí mo bá ń lọ ní àárọ̀ ọjọ́ kì ń jí.

Mo lè fọ aṣọ nígbàkúgbà tí ó bá rọ̀ mí lọ́rùn. Àmọ́ ìgbà tí mo máa ń fọ aṣọ jù ni ijọ́ Sunday àbí ijọ́ Saturday. Torí ijọ́ náà mi kì í ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lọ́wọ́ ju kí n tí ṣiṣẹ́ lé, kí n tí fọ aṣọ, kí n tí gbálẹ̀ lọ. Àmọ́ nígbà mí ní àárín ọ̀sẹ̀, mo lè fọ aṣọ mi tí àyè rẹ̀ bá yọ̀. Kò sí ìgbà tí mi lè fọ aṣọ. Ìgbàkígbà tó bá wù mí, tó bá rọ̀ mí lọ́rùn ni mo lè fọ aṣọ mi. Iyẹn nígbà tí kò bá sí kankan tí mo fẹ́ ṣe àti pé mo ti wá rí pé àwọn aṣọ mi ti dọ̀tí ní ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀. Mo lè fọ ní àárín ọ̀sẹ̀ kì í àbí kí n fọ ní òpin ọ̀sẹ̀ àbí kí n fọ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Kò sí ìgbàkígbà tí n lè fọ aṣọ níwọ̀n gbà tó bá ti, tó bá rọ̀ mí lọ́rùn tí mo sì, tí mo sì ní okun àti agbára láti fọ. Ìgbà náà mo lè fọ aṣọ mi tó bá ti dọ̀tí tó pọ̀ dáadáa tó ti dọ̀tí. Mo lè fọ ní àárín ọ̀sẹ̀, ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àbí òpin ọ̀sẹ̀ àbí àìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Ìgbà náà mo lè fọ aṣọ mi torí mo jẹ́ ọmọ kan tí mo fẹ́ràn láti mọ̀wọ́ aṣọ. Mo lè wọ aṣọ méjì ní ojúmọ́. Tí mo bá ti wọ aṣọ méjì ló máa jẹ́ kí àwọn aṣọ mi kí wọ́n tètè dọ̀tí ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí ìdí èyí, mo lè fọ́ ní ẹ̀ẹ̀mẹ́jì lọ́sẹ̀ àbí kí n fọ ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀. Íyún nìparí ọ̀sẹ̀ àbí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Ìgbà náà mo máa fọ aṣọ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn torí mo jẹ́ ọmọ kọ́ tó fẹ́ràn sí ní, tó fẹ́ràn, tó fẹ́ràn láti mọ kọ lẹ́tà. Mo máa ń kọ lẹ́tà sí àwọn èèyàn láti bèrè àlàáfíà wọ́n àti bí nǹkan ṣe ń lọ pẹ̀lú wọn, kí n bèrè bí iṣẹ́ wọn ṣe ń lọ, bí nǹkan, bí nǹkan ṣe ń lọ ní àyíká wọ́n. Mo jẹ́ ọmọ tí mo fẹ́ràn láti mọ kọ lẹ́tà láti mọ fi béèrè àlàáfíà lọ́dọ̀ àwọn èèyàn bí i àwọn ẹ̀gbọ́n mi, àwọn àbúrò mi, ìyá àti bàbá mi. Mo fẹ́ràn láti mọ kọ lẹ́tà sí wọ́n lọ́pọ̀lọpọ̀ kí mọ nǹkan tí ó ń lọ pẹ̀lú wọn níbi tí wọ́n bá wà. Bí à wọ́n jẹun, bí àlàáfíà àná wà, bí a kò sì wàhálà, bí a kò sì dààmú, bí a kò sí ìṣòro kankan fún wọn àbí kò sí nǹkan tó ń gbé wọn ní ọkàn láti fi jẹ́ kí wọ́n sọ pẹ̀lú èmi. Mo máa ń kọ lẹ́tà sí wọn láti bèrè nǹkan tí ó bá ń lọ ní àyíká wọ́n. Mo jẹ́ ọmọ kan máa ń kọ lẹ́tà dáadáa sí àwọn ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ torí mo fẹ́ràn rẹ̀ gidi gan ni. Mo sì máa ń kọ lẹ́tà torí kí lè mọ ǹkan tí àwọn èèyàn bá ń go through. Táwọn tí mo kọ lẹ́tà ẹ sí, ǹkan tí wọ́n bá ń go through, ǹkan tí wọ́n ń tàn ṣe lọ́wọ́lọ́wọ́ àti ǹkan tí wọ́n fẹ́ ṣe tó bá yá. Mo fẹ́ràn láti mọ kọ lẹ́tà láti mọ bèrè àlàáfíà àti ǹkan tí ó bá ń lọ láyìíká wọ́n àti ǹkan tí wọ́n bá fẹ́ ṣe ní ti dáadáa. Ọmọ, mo jẹ́ ọmọ kọ́ tí mo fẹ́ràn lẹ́tà ni, kí kọ ní ọ̀pọ̀lọpọ̀. Lẹ́tà jẹ́ ǹkan tó da láti mọ kọ sí àwọn èèyàn kí o lè bèrè àlàáfíà rẹ̀, kí o lè bèrè ǹkan tí ó bá ń lọ nípa iṣẹ́ ni, nípa ẹbí ni, nípa tálátà ni, nípa ẹ̀gbọ́n, nípa tí àbúrò. Lẹ́tà jẹ́ ǹkan tó da láti mọ kọ sí àwọn èèyàn.

Mo ń lo Samsung Galaxy A13, òun ni mo ń lò àmọ́ ó ti bàjẹ́. Mo nífẹ̀ẹ́ fóònù lọ́pọ̀lọ̀pọ̀ torí pé ó yá, ó, ó Samsung ti jẹ́ fóònù kan tí pé ó jẹ́ fóònù gidi, tí pé ó fasting, ó reliable, ó dẹ̀ wà, ó jẹ́ fóònù gidi tí pé kò sí ǹkan tí o bá fẹ́ ṣe lórí, ẹ̀rọ bá ni sọ̀rọ̀ yẹn, ẹ̀rọ bá, ẹ̀rọ alágbèéká tí ò da, tí ò ní yá, tí ó sì ní ṣe ǹkan tí o fẹ́ ṣe ní àyò àti àlàáfíà. Fóònù jẹ́ fóònù gidi, fóònù rere, tí pé mo lè sọ fún àwọn èèyàn pé káwọn náà ká lọ ra irú fóònù náà. Mo nífẹ̀ẹ́ fóònù lọ́pọ̀lọ̀pọ̀ torí pé kí ni ó da, ó da lọ́wọ́, ó kó, wúwó fẹ́lẹ́ lọ́wọ́, ó wà smart, ó wà reliable, ó dẹ̀ wà pocketed torí rẹ̀ mo ṣe like ìrù fóònù Samsung Galaxy A13, òun ni ó wà lọ́wọ́ mi, òun ni mò ń lò. Tá ń mó ti mo ń sọ fún àwọn èèyàn tí àwọn èèyàn bá fẹ́ lọ ra fóònù pé kí wọ́n lọ fún Samsung product torí fóònù ti ó dá lọ́pọ̀lọpọ̀ ni. Mo sì ní fóònù mi tí mo lọ ná iPhone XR, òun ni mò ń lò. Fóònù náà da, Apple product ni, òun náà da lọ́pọ̀lọpọ̀. Àwọn èèyàn tí ẹ̀ ń lò dáa dáa torí rẹ̀ náà tí bàá fẹ́ sọ fún àwọn èèyàn kí wọ́n lọ ra fóònù. Èsì à kí ni kí wọn lọ ra Samsung àbí kí ni kí wọn lọ ra iPhone torí fóònù ń da ní ọ̀pọ̀lọpọ̀ láti lò. Ó wà fast, smart and very, very reliable.

Mo mọ̀ ń yanjú ìṣòro àwọn ẹ̀rọ ayárabíàṣá mi bí kí n lọ gbé fún àwọn tí wọ́n máa ń bá àwọn èèyàn tún ẹ̀rọ ayárabíàṣá mi kí n lọ gbé fún wọn. Kàn bá mi ṣé kí n béèrè pé kí ló ṣe, wọ́n sì bá mi tú, wọ́n ò bá mi yẹ̀ ẹ́ wò. Èyí tó bá ṣe ṣe wọ́n ó ṣe, èyí tió bá ṣe ṣe wọ́n sọ fún mi pé kò ṣe ṣe mọ́. Ṣé mo máa gbe lọ, máa gbe lọ sí ilé àwọn tó máa ń tún, mo máa gbe lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n mọ tún ẹ̀rọ ayárabíàṣá yìí ṣe kí wọ́n bá mi yanjú ìṣòro rẹ̀, bí kí wọ́n bá mi tú, kí wọn wó ntìí ṣe wò, kí n sì béèrè pé kí ni ì ṣe. Wọ́n sì sọ fún mi, mo sì sanwó fún wọn, wọ́n sì ní kí mo gbe lọ. Mo fẹ́ràn láti lọ máa tún ṣe ní ibi b, ní Ìlọrin, ní ìpínlẹ̀ Kwara. Kàn bá mi tún ṣe kí wọ́n bá mi wò. Kí wọ́n sì bá mi wò bí odidi boya bí oṣù mẹ́fà sí ọdún kan. Ǹkan tó ń ṣe yìí ó lè mọ́ ṣe mọ́ torí wọ́n mọ̀ọ́ṣẹ́ ní ibi tí mo wà yìí. Wọn bá mi ṣe dáadáa. Mo fẹ́ràn láti mọ̀ yanjú rẹ̀ kí n máa gbé lọ sí ibi tí wọ́n o ti bán tún ṣe, tí wọ́n ti bán yẹ̀ ẹ́ wò, tí wọ́n ti bá ń wo nkan tí ó ń ṣe. Mo fẹ́ràn rẹ̀ láti máa gbé lọ sí ibi be. Tí wọ́n bá si bami ṣe, mi kí ń kojú wáhalá kànkàn àti idààmú kankan fún ọjọ́ pípé títi dìgbà mí tí ó tún fi ṣe, to ba sì tun ti ṣe, in tun gbé padà lọ sí ibẹ̀ kan bá mi yẹ̀ ẹ́ wò, kan bá mi wo ohun tí ó ń ṣe náà ni ọ̀nà tí mo ṣe máa ń gbà láti yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi òònu.

Ah! Mo fẹ́ràn rẹ̀ torí pé kí ni? Ó máa ń mú ara yágiyági. Mo fẹ́ràn láti mọ̀ ọ́n. Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn ní ọ̀pọ̀lọpọ̀. Kódà mo tún máa ń kà ní inú ìwé tí mo bá lọ sí ilé ìbi tí wọ́n sì máa ń ta àwọn ìwé tó fi máa ń sọ̀tàn àbí àwọn ìwé àlọ́ apanilẹ́rìn. Mo fẹ́ràn láti mọ̀, láti máa rà, láti máa gbọ́ àti láti máa ka kí n lè máa ba dú nú kínnu mí lè dùn ìyẹn nígbà tí inú mi bá ń bàjẹ́ àbí tí màá dojú àwọn iṣòro kankan lọ́wọ́. Iyì wọ́n yóò lè mọ, yóò lè mú ọkàn mi, yóò lè gbé ọkàn mi kúrò níbi àwọn iṣòro tí mo bá ti ka ìwé àbí tí mo bá ti gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn. I máa ń mú ara mi yágiyági, ní sì máa ń mú kí n máa gbọ́ nkán kúrò níbi àwọn ìṣòro tí nbá ní. Ó máa jẹ́ kó kàn mí fúye, ó sì máa jẹ́ kí ìdùnnú kó padà sí inú ayé mi nígbà tí nì bá tí ń ronú ni ọwọ́. Mo fẹ́ràn láti mọ̀ gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn torí pé wọ́n máa ń mú inú ẹnyàn dùn, wọ́n máa ń páni lẹ́rìn, wọ́n sì máa ń mú ara yágiyági. Kódà wọ́n tún máa ń so àwọn èèyàn pọ̀ ní ibi tí àwọn ènìyàn bá ti nífẹ̀ẹ́ ara wọn. Èyí máa ń mú ìdá, ìbálòpọ̀ dáadáa wá láàárín àwùjọ tí ẹeyan bá ti gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn níbi tí wọ́n ti máa ń jókòó, tí wọ́n ti máa ń sọ bí àlọ́, tí wọ́n ti máa ń sọ bí ìtàn, tí wọ́n ti máa ń sọ bí òwe fún àwọn èèyàn. Mo fẹ́ràn rẹ̀ láti mọ̀ gbọ́ lọ́pọ̀lọpọ̀.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń lò lórí Íńtánẹ́ẹ̀tì gan ni mo ti máa ń rà. Mo fẹ́ràn láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lọ́pọ̀lọpọ̀ torí pé mo máa ń rí, mo máa ń rí tó ṣe máa ń pósìtì rẹ̀ sí orí Íńtánẹ́ẹ̀tì, mo sì máa ń fẹ́ràn rẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń rà, bíi témù, bíi, bíi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn áàpù tí wọ́n ti máa ń ta nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ti máa ń rà àwọn nǹkan tí mo máa ń lò. Bí i home appliances, bí i àwọn nǹkan tí a ń lò nínú ilé, nínú kítṣììnì, ní orí, ní, bí i àwọn ẹrọ ìbánisọ̀rọ̀, àwọn aṣọ, àwọn bàtà. Lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti mọ̀. Àwọn irun táǹdé sórí, àwọn nǹkan tí a ń lò. Lórí Íńtánẹ́ẹ̀tì mo ti máa ń rà àwọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ torí pé mo nífẹ̀ẹ́ rẹ̀, mo sì láìkì láti máa ra àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àmọ́ ní ìgbà mí, mo máa ń dojú kọ àwọn ìsọ̀rọ̀ kan pé kí ègbẹ́nì bá rà, ǹkan ni wọ́n ó gbé wá. Ọun là wá máa ń pè ní "what I order versus what I get." Bí kí ń bèrè ǹkan, kí wípé kí ègbẹ́nì wọ́n gbé wá, ǹkan ni mo ń bèrè. So àwọn sọ̀rọ̀ kéékèèké tí mo máa ń dájú kọ tí mo bá ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì náà, mo sì gba àwọn ìjọba wa níìmọ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ bá wá ṣo pé kí tà bá béèrè, òun náà ni wọ́n gbé fún wa. So mo fẹ́ràn láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lọ́pọ̀lọpọ̀. Kódà gbogbo nǹkan tí mò ń lò, mo fẹ́ sọ wípé orí Íńtánẹ́ẹ̀tì ò ní mo ti ń ra ní gbogbo è lọ́pọ̀lọpọ̀. So nǹkan tó wù mí tí màá múnú mi dùn, ò ní kí mo ra ká n lórí Íńtánẹ́ẹ̀tì.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún isẹ́ mi wọ́n pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ torí mo ní àwọn ifàsẹ́yin kan ní ibi iṣẹ́ tí mo kọ́, so o ń wù mí láti kọ, ìyùn tí agbára bá wà àti owó láti lọ kọ́, òun ni a ń pè ní upgrading, òun ló wù mí kí n lọ se sí, kí n mọ àwọn nǹkan tó bá wà níta lọ́wọ́ lọ́wọ́ bá, torí mo ti kúrò ní ibi iṣẹ́, ó ti pẹ́ díẹ̀, ọjọ́ tí pẹ́ tí mo ti kúrò, ṣò àwọn nǹkan mi ti jáde to je pé mi mọ̀ nípa rẹ̀, ó sì ń wù mí kí n mọ̀ bí kí n rí àwọn corset, àwọn princess cut, àwọn, àwọn, àwọn nǹkan, àwọn ara mi tó ti jáde tí n tí mọ̀, tí n lóye nípa re, ó wù mí kí n kọ́, kí èmi náà lè mọ ran, kí n lè máa ṣe fún àwọn èèyàn ìyùn tí agbára àti owó tí ó bá wà, ó wù mí kí n kọ́, kí èmi náà mọ̀, kí èmi náà lè kọ yàn, kí èmi náà lè mọ ran fún àwọn eeyan, kí awọ́n eeyan náà lè mọ rí, kí wọ́n máa lè wá, kí wọ́n máa lè wá kí ì náà mọ̀ mí, kí wọn lè mọ rí ní ara tèmi náà, ó wù mí kí n kọ́ àwọn style tuntun, àwọn nǹkan mi tuntun tó wà ntá nísìínyi, ó wù mí kí n kọ́, kí èmi náà mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ torí anfaání ara tèmi náà ni tí n bá kọ́, tí n bá mọ̀ yóò pòwo wálé fún mi, yóò sì wúlò fún èmi náà nígbàkígbà tí n bá fẹ́ lò àbí tí n bá fẹ́ rán ṣán, torí ìdí èyí ó wù mí kí n kọ́ lọ́pọ̀lọpọ̀ torí ó wù mí, nǹkan tó wù mí ni, nǹkan tí mo sì lọ fún ni, ṣó wù mí kí n kọ́ àwọn nǹkan mi tó ti wà ntá nísìínyi.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórira sí oúnjẹ tí wọ́n ń pè ní sẹ̀mọ́. Sẹ̀mọ́ jẹ́ ẹni tó pé ìn nìfẹ́ re, wo, mi ò ní ìfẹ́ rẹ̀ torí tí bá jẹ́, igba kigba tí bá jẹ́ báyìí, ó máa ń mú mi mọ́ lọ sí ilé ìtọ̀ lẹ́mẹ̀wà. In like sẹ̀mọ́ pẹ̀lú bó ti máa ń rí. Mì ì ní ìfẹ́ rẹ̀ rárá. Mi ò fẹ́ràn sẹ̀mọ́. Ó sì pay mí tí bá ń jẹ fùfú, àmàlà àbí àwọn ǹkan mi, àmọ́ sẹ̀mọ́, ó jẹ́ ounjẹ kan tó je pé ìn nifẹ́ re rara Mo kórira rẹ̀ bóyá torí bí o ss máa ń rí lẹ́nu àbí torí bi ó ṣe rí ní ojú ni. Mi ò fẹ́ràn láti máa jẹ sẹ̀mọ́ rárá. Sẹ̀mọ́ jẹ́ ounjẹ kan tó pé mo kórira, mi ò ní ìfẹ́ rẹ̀. Kò sí ǹkan kan tó lè mú mi láti máa jẹ sẹ̀mọ́. Mo hate sẹ̀mọ́ ní ọ̀pọ̀lọpọ̀. Mo kórira sẹ̀mọ́ ní ọ̀pọ̀lọpọ̀. Kò sí oúnjẹ kan tí mo lè jẹ. Mi ò like rẹ̀. Kò sí ǹkan tí mo lè ṣe sí i. Kò sí oúnjẹ tí mio lè jẹ afi sẹ̀mọ́ nìkan. Gbogbo oúnjẹ tó kù mo lè jẹ àmọ́ sẹ̀mọ́, mi ò lè jẹ sẹ̀mọ́ torí mo kórira. Kò sí oúnjẹ kan tí mo nífẹ̀ẹ́ sí i. Kò sí oúnjẹ kan tí mo lè jẹ. Kò se oúnjẹ kan to je pé tí ń bá ti ń ri oúnjẹ je, boya mo lè sọ pé oyá o, jẹ ǹjẹ sẹ̀mọ́ yii, mi lè jẹ. Mo ò like sẹ̀mọ́. Kò sí ǹkan tí mo lè ṣe sí i. Sẹ̀mọ́ jẹ́ ounjẹ kan tó je pé mo kórira lọ́pọ̀lọpọ̀. Mì sì lè jẹ́ nígbàkigbà tó bá wú mi.

O máa ń to ìṣẹ́jú mélòó tí mo máa lò lọ́nà tí n ba n lọ sí ibi iṣẹ́ mi. Mo máa ń to wákàtí kan àbí wákàtí kan àbọ̀. Nígbà mi, òní èyí ni tó bá jẹ́ wípé ìdádúró ọkọ̀ àbí òdọ̀pù wà ní ọ̀nà, mo máa lò to ìṣẹ́jú kan àbọ̀. Àmọ́ tí ọ̀nà bá jagiri, mo máa lò to wákàtí kan ní ọ̀nà torí ọ̀nà ibi iṣẹ́ mi, ó jẹ́ ọ̀nà ibí tó je wipé àwọn èrò máa ń pọ̀ tí ọkọ̀ máa ń pọ̀ sí le ni ojoojúmọ́. Ó jẹ́ ọ̀nà ilé ìwé, ó jẹ́ ọ̀nà tí opo àwọn ẹeyan mi ma n gbà lọ sí ibi iṣẹ́ tí wọ́n ń lọ. So tí màá lọ níbi iṣẹ́ láàárọ̀, ọ̀nà bẹ́ẹ̀ òdọ̀pù máa ń mú ìfásùn kẹ́rẹ́ fà kẹ́rẹ́ ọkọ̀, ó máa ń pọ̀ ní ọ̀nà bẹ́ẹ̀ tí màá lọ sí ibi iṣẹ́ àbí tí màá sì rìnrìn àjò lọ sí ibi tí mo ti ń ṣiṣẹ́. Si sún kẹ́rẹ́ fà kẹ́rẹ́ ọkọ̀ máa ń pọ̀ ní ọ̀nà nígbàkigbà tí n ba ti ń lọ. So mo máa ń lo tó wákàtí kan àbí wákàtí kan àbọ̀ loore kóòrè ìgbàkígbà tí màá lọ sí ibi iṣẹ́ yálà tí ìdádúró bá wà àbí tí ìdádúró ò bá sí ní ọ̀nà àbí tí sún kẹ́rẹ́ fà kẹ́rẹ́ ọkọ̀ bá wà àbí tí kò bá sí. So ìrìnàjò mi wákàtí kan àbí wákàtí kan àbọ̀ ni ní ọ̀rẹ́ kóòrè tí n ba n lọ sí ibi iṣẹ́ láàárọ̀. Àmọ́ ìgbà mi, òun máa ń fún, ó máa ń jẹ́ kí ìgbà mi ìjàmbá ọkọ̀ má n se lẹ́ ní ọ̀nà de bí pé ó máa ń fà sún kẹ́rẹ́ fà kẹ́rẹ́ ọkọ̀. Gẹ́gẹ́ bí ìrìnàjò mi, mo mọ ìrìn ìrìn wákàtí tí màá lò lọ́nà, o ma nju wákàtí kan àbí wákàtí kan àbọ̀ lọ sí ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́.

Mo fẹ́ràn láti má a wọ aṣọ tí ó bá, tó bá fẹ̀ lára, tí o bá fún momi lára torí pé mo jẹ́ eyaǹ kan tó rí pé mo hate ooru lọ́pọ̀lọpọ̀ Tí aṣọ bá fún mú mi lára, ara mi máa ń gbóná ó máa ń fa ìnira fún mi ni kò kì n jẹ́ kí n mi ooru máa ń mú mi. So mo jẹ́ ǹkan tó jẹ́ pé mo fẹ́, mi ò fẹ́ràn láti máa wọ aṣọ tó bá fún mú mi lára. Aṣọ tó bá fẹ̀ lára mi òun ni mo fẹ́ràn, mo sì tun fẹ́ràn àwọn aṣọ tó bá balẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni? Mo jẹ́ omo kan tí ò lára so n kì í fẹ́ jẹ kí gbogbo àwọn ẹṣe mi àti àwọn oríkìríkì ara mi kó máa han ṣìta. Mo fẹ́ràn aṣọ tó bá jẹ́ pé o balẹ̀ dáadáa kò fún ó sì fẹ̀ lára tori pé máa rí bí mi. But mo je omo kan to jẹ́ pé mo hate o ti tí mo, mo kó rọrùn. Tí ooru bá mú mi jù báyìí ó máa n dà bí pé boya mo fẹ́, mo fẹ́ dáku àbí boya ǹkan burúkú ó fẹ́ ṣẹlẹ̀ sí ago ara mi. So aṣọ tó bá fẹ̀ lára òun ni mo fẹ́ràn láti máa wọ torí pé ó máa fún mi ní àlàáfíà tí mo fẹ́ àti ifọkànbalẹ̀ àti ìdábobo pé òyà kò sí nkankan tó fẹ́ ṣẹlẹ̀. Aṣọ yìí balẹ̀ dáadáa ó fẹ̀ lára kò sí ìjàmbá burúkú tó fẹ́ ṣe mí. Ó tún maa n jẹ́ kí, ó tún maa n jẹ́ kí ilo mi àti bíbọ̀ mi kó, kó, kó, kó rọrùn torí tí máa fẹ́ gún ọ̀kadà kò sì pa aṣọ mi òòtú kò ní sì pé yóò yà. So àwọn aṣọ fífẹ̀ tó bá fẹ̀ lára dáadáa òun ni mo fẹ́ràn láti máa wọ torí mo hate ooru torí ó sì tún rọrùn fún mi nígbà ki igbà tí n ba fẹ́ gún ọ̀kadà àbí ibí tí mo bá ń lọ. Aṣọ yí, aṣọ fífẹ̀ lára ṣí ni ó tún máa pon yànlẹ̀ ó máa ń yayi lára ènìyàn ju aṣọ tó bá fún mọ́yàn lára lọ.

Àkókò tí mo mọ́ ló pẹ̀lú ẹbí mi jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń dùn mọ̀ mí nínú lọ́pọ̀lọpọ̀ torí pé kíni ìgbà tí gbogbo wa ta mọ́ ríra wa oòrùn. Yálà ìgbà tó bá jẹ́ pé inú ọdún àbí a bá fẹ́ ṣe ìnáwó kankan ní ilé, ìgbà wo ló máa ń jẹ́ ìgbà tí pé gbogbo ilé, gbogbo wa máa wálé, inú wa máa dùn. A máa ń ṣe eré, a máa ń ṣe oríṣìíríṣìí eré bí i ká ṣe game, ká dẹ́fẹ̀, ká sọ̀rọ̀, ká fúnra wa ní àwọn ká sọ nǹkan tí kálúkù wa tó ti tó là kọjá níbi tí kálúkù wa ti ń bọ̀. A máa ń sọ nǹkan, ká gist ara wa, ká sọ̀rọ̀ nípa nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí wa kọjá níbi tí a. So àsìkò tí mo mọ́ ló pẹ̀lú àwọn ẹbí mi jẹ́ àsìkò tó pé pé mo mu lọkunkundun, ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń dùn mọ̀ mí nínú lọ́pọ̀lọpọ̀. So àsìkò pẹ̀lú àwọn ẹbí mi ó jẹ́ àkókò tó pé ó tóbi gan, tó jẹ́ wípé inú mi máa ń dùn nigbakigba tí gbogbo wa bá ti wà pẹ̀lú ara wa ni. A fi mọ́ ríra wa, inú ó fi dùn, a fi mọ̀ bọ́yá kálúkù wà ní ayọ̀ àti àlàáfíà. Àwọn ẹbí mi sì jẹ́ ẹbí tó jẹ́ pé ẹbí rere ni wọ́n gbogbo wa. Bàbá, ìyá, àta wọn, ẹ̀gbọ́n àti àbúrò gbogbo wa a jọ dẹ́fẹ̀, a jọ sọ̀rọ̀, a jọ rẹ́rìn-ín, a jọ. So àwọn àkókò pẹ̀lú àwọn ẹbí mi ó jẹ́ àkókò tó jẹ́ pé ó tóbi gan, ó sì wù tí pé inú mi máa ń dùn ní òrekoore tí gbogbo wa bá ti wà àbí bá ti wá táwọn ẹbí mi bá ti wá tí a bá ti jọ ń lo àkókò ara wa papọ̀.

Isinmi oúnjẹ ọ̀sán mi sì máa ń gba bí i wákàtí márùn-ún, torí tí bá jẹun ní àárọ̀ ni aago mẹ́sàn-án, yín jẹun ní ọ̀sán ni aago méjì tàbí aago mẹ́rin. Bí ó bá wá di nǹkan bí àsálẹ́, yín jẹun ní aago mẹ́jọ sí aago mẹ́sàn-án. So ó súnmọ́ bí i abídéde wákàtí márùn-ún àbí mẹ́fà tí bá jẹun tán ní ọ̀sán, oún ni mo máa jẹun lálẹ́, torí kí oúnjẹ tí mo bá jẹ kó lè digest, kó lè balẹ̀ dáadáa kó tó di ní alẹ́. So oúnjẹ ọ̀sán, ìsinmi oúnjẹ ọ̀sán mi máa gba wákàtí márùn-ún àbí wákàtí mẹ́fà. Nígbà mi tí mo bá tètè jẹun àbí tí ebi bá ń pa mi ní alẹ́ ni mo máa jẹun ní bí i wákàtí márùn-ún àbí wákàtí mẹ́fà. So ìsinmi oúnjẹ ọ̀sán mi wákàtí márùn-ún àbí wákàtí mẹ́fà ni ó máa ń gba. Ó sì jẹ́ nǹkan tó pé mi kì í jẹun ní ọ̀pọ̀lọpọ̀, oúnjẹ kéékèèké ni mo máa ń jẹ. So mo máa ń tètè jẹun nígbà mi ní alẹ́. So ìsinmi oúnjẹ ọ̀sán mi máa tó bí i wákàtí márùn-ún àbí mẹ́fà tí mo bá jẹun tán, ko ni mo máa jẹun ní alẹ́ ní ìgbà mi tí ebi bá pa mi kí n tó jẹun. So ìsinmi rẹ̀ kò kí n pẹ́ púpọ̀, kò sì kí ń pọ̀ ju tí èyí tí mo bá jẹ ní ọ̀sán sí déédé àsálẹ́. So ìsinmi oúnjẹ ọ̀sán mi wákàtí márùn-ún àbí mẹ́fà ni.

Ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, òun náà ni ì-máṣíìnì ìránṣọ mi. Nítorí ó jẹ́ nkan to je wipé, òun náà ni ǹkan àkọ́kọ́ tí n bá fẹ́ gba aso, òun náà ni ǹkan àkọ́kọ́ tí màá lò, òun ni máṣíìnì mi, sísọ̀sì mi àti ohun ohun ìwọ̀n tí ì fi wọn àwọn tí wọn bá gbé iṣẹ́ wá fún mi. So o jẹ́ ǹkan àkọ́kọ́ to je pe, òun náà ló ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi. Òun náà ni máṣíìnì ìránṣọ mi, máṣíìnì ton fi n le stay àti máníkì àti bèbí amúnidára tí èèyàn máa ń gbé aṣọ si tí èèyàn bá rán tán. Òun náà ni pàtàkì, kò tíẹ̀ sì kan tí yóò ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi, kò sí ǹkan tó kéré jù tó ń jẹ́ ǹkan tí èmi tí kò wúlò jù. Ǹkan àkọ́kọ́ náà ni máṣíìnì ìránṣọ mi, sísọ̀sì mi, ohun ìwọ̀n mi àti bèbí amúnidára mi. Kò sí èyí tí, kò ṣe pàtàkì nínú gbogbo ǹkan tí mò fi ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi. Gbogbo ẹ̀ náà ló se pàtàkì.

Kò sí ǹkan mi tí mo fe fi ń kọ ìwé tó ju ọwọ́ mi lọ, soo mo máa n fi ọwọ́ mi mo fi ń kọ ìwé. Mo sì fẹ́ràn láti máa kọṣẹ́ dáadáa pẹ̀lú ọwọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀, pẹ̀lú Bíró búlu, òná ni mo láìkì pẹ̀lú lucky pen, torí bíró ò dá lọ́pọ̀lọpọ̀, ó má a mú iṣẹ́ tí mo ba kọ kó rẹwà dáadáa. So mo fẹ́ràn láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́, mo sì jẹ́ ọmọkùnrin tí ẹ kú mo fẹ́ràn láti máa kọ ìwé ní ọ̀pọ̀lọpọ̀. Kò sí ǹkan tí mo bá rí báyìí máa sì tètè mu bairo mi àti ìwé mi máa sì tètè kọ́ pẹ̀lú ọwọ́ mi. Mo jẹ́ ọmọkan tíbmo fẹ́ràn láti máa kọ ìwé, kò tie sí ọmọ akẹ́kọ̀ọ́ kankan tí ó wà láyé tí ó sọ pé mo fẹ́ràn láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́. So mo fẹ́ràn láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́ mi, ó má n jẹ́ kí n nímọ̀ síi, kí n lóye síi, kí n mọ̀ nǹkan tó ń bọ̀ àti kí n mọ̀ nǹkan tí màá lò bá ní ọjọ́ iwájú. Mo sì fẹ́ràn láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́ mi lọ́pọ̀lọpọ̀ torí ó má a mú iṣẹ́ mi, ó má a mú u rẹwà ó sì má a mú kí n ní exporence nípa ǹkan tí mo fẹ́ ṣe. So mo fẹ́ràn láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀.

Mo máa ń múra kalẹ̀ láti pàdé àwọn oníbàárà mi pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo bá ní lọ́wọ́ boya bi àwọn ọjà mi torí wọ́n lè fẹ́ ní ìyípadà n pa nǹkan tí wọ́n fẹ́ rà kan fẹ́ mú mi, ṣùgbọ́n mo máa ń mú àwọn ọjà mi ní yàrá ọ̀tọ̀ t'o fẹ́ jo mọ́ nǹkan tí wọ́n fẹ́ rà torí tí máa lọ yi ọ́kàn wọ́n padà pé àwọn ò fẹ́ eléyi mọ̀ pé imi ni wọ́n fẹ́. Mo sì máa ń múra kalẹ̀ ní ọ̀nà tó jẹ́ wipé tí wọ́n bá bá mi sọ̀rọ̀, mii ni fi bínú sí wọn. Tí àwọn oníbàárà mi wà tó jẹ́ wipé wọ́n ní agidi, wọ́n sì mọ̀ oro sọ́, ṣé èmi máa lé èmi máa ń ní lọ́kàn pé tọ́ n niwà sùúru pẹ̀lẹ́ fún àwọn oníbàárà mi bí bá fẹ́ lọ pàdé ara wa. So mo máa ń fùn, mo máa ń ní, mo máa ń fara balẹ̀ tí n bá fẹ́ lọ pàdé wọn. Mo sì máa ń mú àwọn nǹkan tí wọ́n bá fẹ́ rà, mo máa ń mú wọn dání àtàwọn imí tí wọ́n bá fẹ́ rà torí wọ́n lè yí ọkàn wọn padà pé àwọn ò fẹ́ iru iyun mọ pé imi ni àwọn fẹ́. So mo máa ń make sure pé mo máa ń mú àwọn nǹkan mi dání fún wọn torí tan bá lọ yí ọkàn wọn padà. Àwọn oníbàárà mi sì ni wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé ènìyàn gidi ni wọ́n, wọ́n lápọ̀nlẹ́ lára. Ṣùgbọ́n kíwo tan bá lọ pàdé báyìí àwọn náà wọ́n kì í, wọ́n kì í kọjá aaye àrá wọn, àwọn náà sì mọ ṣe dáadáa sí mi.

Mo fẹ́ràn láti máa wo eré orí ìtàgé nígbàkigbà tí n bá fẹ́ lọ sùn torí pé ó máa ń jẹ́ kí ọrùn mi kó ya ní kíákíá kó ya tí mo fẹ́ lọ sùn. Ó máa ń mú síi túnmọ̀ fàá tí mo fẹ́ tètè rí ọ̀nù sùn ni. Àlẹ́ mo fẹ́ràn láti máa wo eré orí ìtàgé àbí kí máa wo Tiktok, Instagram àbí kí máa wo Snapchat. Ṣé àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa wo ni nígbàkigbà tí ọrùn bá fẹ́ kún mí.

Mo mọ bó tí mo ń gun kẹ̀kẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ torí àwọn nǹkan tí mo fi ṣeré dàgbà láti kékeré náà náà. Kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí jẹ́ pé mo fẹ́ràn gan-an láti kékeré láti máa gun, torí inú mi máa ń dùn tí bá lọ sí ilé ọdún, iyùn ìlú wa láti lọ ṣe ọdún, ibẹ̀ láti máa gun kẹ̀kẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. So kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí pé mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa gun. Ó mọ máa ra yágíyágí, ó tún máa ń mú ara, ó tún máa ń jẹ́ kí ara jọ́lọ̀, ó mọ́ fún ẹni, àwọn ẹni okun àti agbára láti ṣeré. So kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí jẹ́ pé mo fẹ́ràn láti máa gun gidi dandan ní kékeré mi. Even tíṣìín tí mo ṣe dára, kẹ̀kẹ́ jẹ́ àwọn nǹkan tí pé mo fẹ́ràn láti máa ṣe àti máa gun. Nígbàkigbà tí ilé bá sú mi àbí tí mo bá rò pé kí n jáde kí n ṣe ẹ́ ṣeré lọ, tí màá ṣe lọ, kẹ̀kẹ́ ni mo lọ máa gun. So kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí pé mo mọ́ gun dáadáa, mo sì fẹ́ràn láti máa gun nígbàkugbà onírẹkurẹ. Kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí pé òun ni mo, òun ni mo gun títí tí mo fi dàá. Òun jẹ́ eré tí mo ṣe láti kékeré tí mo fi dàgbà. Kẹ̀kẹ́ jẹ́ nǹkan lára wọn. So mo fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀.

Àwọn oníbàárà mi, àwọn ni ayé mi, ẹ̀mí mi, ìfọ̀kànbalẹ̀ mi, owó mi. Ti ìgbàkígbà tí mo bá ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, mo máa ń ni lọ́kàn, mo máa ń ní tẹríba fún wọn, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú èmi rẹlẹ̀, pẹ̀lú ọkàn rẹlẹ̀ torí kan lè má bínú sí mi tí n ba lọ sọ nǹkan tí o ye kì ń sọ. To mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú tẹríba, pẹ̀lú irẹlẹ̀ torí kan lè bá mi rajà nígbàkígbà nígbà mi tí wọ́n bá wá. Àwọn oníbàárà mi, àwọn náà sì jẹ́ èèyàn gidi to ye pé nìgbàkígbà tí wọ́n bá wá, wọ́n máa ń rà ní ọ̀pọ̀lọpọ̀, wọ́n máa ń rajà tó bá pọ̀, so, wọ́n sì tún máa ń bùn mí lówó, ti mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí, ẹ̀mí, ẹ̀mí sùúrù, ìfọ̀kànbalẹ̀, ẹ̀mí tẹríba, ẹ̀mí, ẹ̀mí, ẹ̀mí pé customer is always right bí wọ́n kì ń jẹbí. Ẹ̀mí si mo fi máa ń bá àwọn customer mi sọ̀rọ̀ nígbà kugbà tí wọ́n bá wá rajà nu un, mo máa n ba wọn sọ̀rọ̀ pẹ̀lú sùúrù, àlàáfíà, kí gbogbo nǹkan tí a bá fẹ́ jọ ṣe kó lè lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀, kó má ba à mú wáhala da ni, kó sì má ba à mú ìdààmú àbí ariwo kankan lọ́wọ́. Ti mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú sùúrù nígbàkígbà tí àwọn oníbàárà mi tí wọ́n bá wa rajà ni ọwọ́ mi. Wọ́n sì máa ń rajà tó máa ń pọ̀ toríṣiríṣi, wọn tún n máa ń bùn mí lówó. So, ìgbà ná ni mo máa n ba won sọ̀rọ̀ pẹ̀lú sùúrù àti ìtẹríba nígbàkígbà tí àwọn oníbàárà mi tí wọ́n bá wá rajà ní ọwọ́ mi. Sùúrù, ìtẹríba ohun ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀.

Kò kì í fi bẹ́ẹ̀ rọrùn nígbà tí m bá sùn torí mo mọ́, mo jẹ́ èyàn kan tó je pé mo mọ́ ní orí fifo fífọ̀, so ó máa ń ní, ó máa ń take mi ní bí i wákàtí kan àbí wákàtí méjì nígbà mi tí màá ti wà ní orí ìbùsùn mi kí oòrùn tó wá torí orí fífọ́ máa ń fọ mi. So kò kì í fi bẹ́ẹ̀ rọrùn fún mi nígbà tí mo bá fẹ́ sùn ní alẹ́. Ó máa ń nira díẹ̀ díẹ̀ fún mi nígbà tí mo bá fẹ́ sùn ní alẹ́ àbí tí bá wo eré ìtàgé àbí tí bá wo fíìmù ní orí fóònù mi. Nígbà mi òní o máa ń fi jẹ́ kí o rọrùn fún mi tí bá fẹ́ sùn. So ìníra orí fífọ̀ oun ló máa ń mú wá nígbà mi tí n bá fẹ́ sùn ní alẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí, ìyẹn Kódà mo gun ní December ọdún tí àlò kojá yii ní ìlú Èkó. Mo gun ọkọ̀ ojú omi, ọkọ̀ ojú omi jẹ́ kàn tí pé mo fẹ́ràn rẹ̀ s8 lọ́pọ̀lọpọ̀, bó ti jẹ́ wípé mo máa ń bẹ̀rù omi tí omi bá pọ̀ jù, àmọ́ ọkọ̀ ojú omi jẹ́ kàn tí pé mo, torí mo máa ń láì kí bí atẹ́gùn ṣe máa ń fẹ́ sí mi àtàwọn nǹkan tí àti àwọn ìbí àrà mi ṣe máa ń rí nígbàkigbà tí mo bá ti wà ní inú ọkọ̀ ojú omi. So mo fẹ́ràn láti máa gun ọkọ̀ ojú omi ní ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àtàwọn ẹbí mi. So ọkọ̀ ojú omi jẹ́ kàn tí pé mo fẹ́ràn rẹ̀ sí láti máa gun ní òrékòrè nígbà mi kíláti máa lọ sí ilé ọdún àbí tí màá jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a bá ṣeré lọ, a máa gun ọkọ̀ ojú omi dáadáa. So mo fẹ́ràn láti máa gun ọkọ̀ ojú omi ní ọ̀pọ̀lọpọ̀ torí inú mi máa ń dùn nígbàkigbà tí n bá gun, àrà mi sì tún máa ń ya yagi yagi. Mo sì máa ń gun nígbà mi tí mo bá ní, kí ìgbà mi tí inú mi ò bá dùn, mo máa lọ gun ọkọ̀ ojú omi kí fìtúra ká, kí mood mi kó fi change gbogbo ìgbà kí bá ti máa má gun ọkọ̀ ojú omi nùún So mo fẹ́ràn láti máa gun ọkọ̀ ojú omi lọ́pọ̀lọpọ̀, mo sì nífẹ̀ẹ́ sí i gidigidi gan ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọ orin torí orin jẹ́ nǹkan tí pé mo fẹ́ràn si jùlọ. Mo máa ń kọrin nígbà mi tí ilé bá ti sú mi, tí mo bá wà bọred tó bá jẹ́ pé èmi nìkan ni mo wà nlé, nígbà míì re tí mo bá ń ṣiṣẹ́ àbí ti bá wà n le ìwé àbí ti bá ń fọ̀bọ́ àbí ti bá ń ṣe iṣẹ́ kankan. Nígbà mi tí m bá ń rán aṣọ, mo máa n fẹ́ràn láti máa kọ orin torí orin jẹ́ ara nkan to yo pé mo, mo nífẹ̀ẹ́ sí jùlọ. Ara kan nínú àwọn olórin tí mo ṣi like òun ni Fọlápo. Fọlápo, mo fẹ́ràn láti máa gbó orin rẹ̀ torí pé ó mọ, mọ orin kọ ní ọ̀pọ̀lọpọ̀. Ó sì tún mọ n kọ àwọn orin tí ó bá mú ọ̀pọ̀lọpọ̀ dání àti làákàyè dání. So, mo fẹ́ràn láti máa kọ orin ìrírí gan lọ́pọ̀lọpọ̀. Orin jẹ́ one of the therapist to ye pé nígbà mi tí inú mi ò bá dùn, tí m ba ti play orin, inú mi ó dùn. Tí iṣẹ́ ò bá wù mí sí, tí m ba ti play orin, iṣẹ́ ó wù mí sí. Tí kankan ò bá wù mí se, tí m baà sa ti play orin, yóò máa wù mí sí. So, orin jẹ́ nǹkan to ye pe mo fẹ́ràn si jùlọ ní gbogbo àgbálaayé láti máa gbọ́, láti máa gbọ́ lóore kóòre kí sì máa gbọ́ pẹ̀lú àwọn, àwọn tó máa ń kọ orin tí mo nífẹ̀ẹ́ sí jù. Àkọ́kọ́, òun ni Davido, baba Imade number one. Ọmọ òun ń kọ orin, ó ń kọ yátì, ó ń kọ nonsense, ó ń kọ, ó ń kọ bastard orin. Elekeji, òun ni Folapo Fọlápo ń kọ nonsense, ó ń kọ iyálàyè orin, ó ń kọ bastard and nonsense ní inú orin. So mo fẹ́ràn láti máa gbọ́ òrin ni Fọlápo ní ọ̀pọ̀lọpọ̀. Ó máa ń kọ orin, ó sọ pé "if no be"

Mo máa ń dáàbò bo ayé ìkọ̀wé, ayé ìkòkò ìkọ̀kan mi lórí Íńtánẹ́ẹ̀tì láti máa haidi àwọn, láti máa fi àwọn, ẹ́, fídíò àwọn fọ́nrán tí bá ṣé, mo máa ń fi pamọ́ lórí Íńtánẹ́ẹ̀tì káwọn èèyàn lè mọ̀ ọ́n rí. So mo máa ń dáàbò bo láti máa lọ́ọ̀kì àkáǹtì mi lórí Íńtánẹ́ẹ̀tì torí káwọn èèyàn bá lè mọ̀ mọ̀ọ́ tún péèjì mi ní orí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀nà tí mo ti máa ń dáàbò bo àààyè mi lórí ayé ìkọ̀kò mi ní orí Íńtánẹ́ẹ̀tì ni pé kí n fi àwọn fọ́nrán mi, kí n fi wọ́n pamọ́ àbí kí n lọ́ọ̀kì àkáǹtì mi, kí n fi sí, kí n fi sí ìdáàbò bo, kí n fi páswọ́dù sí, torí káwọn èèyàn lè mọ̀ mọ̀ọ́ tún lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀nà tí mo ti máa ń dáàbò bo náà ni àbí nígbàkigbà tí màá fún, tí màá rò pé mi ò fẹ́ káwọn èèyàn ká mọ́ rí ayé ìkọ̀kan mi ní orí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń bùjí àtívétì àkáǹtì mi ní orí Íńtánẹ́ẹ̀tì káwọn èèyàn lè mọ̀ mọ́ rí nǹkan tí n bá pósìtì àbí kí n búrọ́ọ̀kù àwọn èèyàn mi tí ì bá fẹ́ kán mọ́ rí ayé ìkọ̀kò mi ní orí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀nà tí mo ti máa ń dáàbò bo àyà mí ní orí Íńtánẹ́ẹ̀tì nù pẹ̀lú áápù àwọn Instagram, TikTok, Snapchat. Bẹ́ẹ̀ ni mo ti máa ń ṣe ní orí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà tí mo ti máa ń sin àwọn ẹran adìẹ àti àwọn chicken, bóyá là adìẹ ilé ni àbí adìẹ ìbílẹ̀. So, mo máa ń ní, mo ní ọgbà tí mo ti máa ń sin àwọn ẹja, adìẹ, ẹran ní ilé mi. Mo fẹ́ràn láti máa sin ǹkan torí pé wọ́n lówó lórí, wọ́n máa ń jẹ́ kí ọmọ fi owó pamọ́ ni, wọ́n máa ń jẹ́ kí a ní owó ní ọjọ́ iwájú. Ó dàbí investment pé èèyàn fi owó pamọ́ nàní. Àwọn kíni tí mo fẹ́ràn láti máa sin ǹkan. Fún ìdí èyí, mo ní ọgbà. Ọgbà mo ti máa ń sin ǹkan, mo máa ń gbin ǹkan bíi ǹkan oko, ewédú, ẹ̀lá, ẹ̀fọ́, ẹ̀gúsí mo máa ń gbin nínú ọgbà mi. Ọgbà mi tóbi gán débíi wipé ó tó ilẹ̀, í- ìlẹ̀ eeká méjì. Óun ní ọgbà mi tí mo fẹ́ kí mo ní ọgbà, ọgbà ńlá ńlá. Bẹ́ẹ̀ni mo ti máa ń sin àwọn ǹkan oúnjẹ oko tí mo ní pẹ̀lú àwọn iyì adìẹ ìbílẹ̀ mi tí mo ní. So, mo fẹ́ràn láti máa, mo fẹ́ràn ǹkan sísín. Fún ìdí èyí, mo ní ọgbà.

Ọ̀pọ̀lọpọ̀, mo rí ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ní ibi iṣẹ́ mi torí ìgbà mìíràn tí máa rán shot tí máa ṣe fún àwọn customer tán, wọ́n máa sọ pé àwọn ò fẹ́ nítorí pé wọ́n mú style mi wá, tí ó jẹ́ pé style èèyàn gbígbẹ ni, èèyàn sísanra ó mú wá pé òun fẹ́ rán. Ìgbà mí style èèyàn sísanra ni, èèyàn gbígbẹ ó mú wá pé òun fẹ́ rán, tí ń bá wá rán tán result tí ó mú wá kò ní jọ mọ́ ara wọn. Ìgbà náà wọ́n máa sọ fún mi pé àwọn ò fẹ́, kó dà wó tó máa ń fa àríyànjiyàn láàárín ara wa níbi iṣẹ́. So àwọn ojú, àwọn ìdojúkọ yìí èèyàn máa ń ní ọ̀pọ̀lọpọ̀ àti lákáàsí, èyí ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni láti là wọ́n kọjá. Kò sí bí eyan o ṣe ṣiṣẹ́ láyé tí eyan ò ní ní àwọn ìdojúkọ ní ibi iṣẹ́ èèyàn. Àmọ́ ìdojúkọ tí èèyàn bá ti ní níbi iṣẹ́ èèyàn, ìyẹn máa ń fi súúrù síi ni, ìyẹn sì tó fi súúrù ìyànjú re. Sọ fún díè yìí, mo máa ń ní àwọn ìdojúkọ ńlá ńlá, àwọn ìdojúkọ ńlá ńlá mo ní ní ibi iṣẹ́ mi. Yala lagba ató ọmọ kékeré, àgbàlagbà, arúgbó tí wọ́n bá mú a, ṣọ wọ́n pé wọ́n ò fẹ́ wá ṣẹ, wọ́n ò ní mọ ìkẹ́tọ̀ ìyẹ́kà mú, wọ́n sì ń jẹ́ ká wá tà mú, wọ́n ò ní jẹ́ ká mú fún wọn. So àwọn ìdojúkọ yìí, ó jẹ́ ǹkan tó máa ń bá mi lọ́kàn jẹ, tó máa ń dùn mi lọ́kàn pé ah! Ká ní mo mo, ìbá sì máa ṣe. Àmọ́ àwọn ìdojúkọ yìí kò sí bí eyó ò ṣe wà láyé náà tí ò ní ìdojúkọ, ìyàwó sọ̀rọ̀ yìí ni ibi iṣẹ́ èèyàn.

A! Mo gìràn kọjá kí mo máa jẹ gọ́mù lọ ò. Mo like gọ́mù gan. I love gọ́mù. Mo fẹ́ràn gọ́mù lọ́pọ̀lọpọ̀. Gọ́mù jẹ́ nǹkan tó se pé mo fẹ́ràn láti máa jẹ lóòrèkóòrè torí ó mú ọmọ mi wà active, ó mo mú ara mi jàpépé, kó jà pé pé kò ní jẹ́ kín sùn, kò ní jẹ́ kín, kín, àmọ̀ nkan eyọkàn tìń like nípa gọ́omù ni pé, ì máa mú orí fóọyàn. Ah! Gọ́mù máa ń mú orí foọyàn ní ọ̀pọ̀lọpọ̀ àmọ́ mo fẹ́ràn láti máa jẹ ẹ́ torí ó mú ọmọ ará'yan jà pé pé, ó mú ọmọ ará'yan jàfáfa, kò ní jẹ́ kó sùn, kò ní jẹ́ kó, ó máa ń jẹ́ kí èèyàn wà focus, kí èèyàn ní, kí èèyàn wà focus lórí ǹkan tí èèyàn bá fẹ́ ṣe. So mo fẹ́ràn láti máa jẹ gọ́mù ní ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ràn gọ́mù ní jíjẹ. Mo jẹ gọ́mù one thousand, mo jẹ gọ́mù two thousand. So mo fẹ́ràn láti máa jẹ gọ́mù ní ọ̀pọ̀lọpọ̀. Gọ́mù jẹ́ ǹkan tí mo fẹ́ràn sí látí kékéré. Àmọ́ nkan eyọkàn tì ń tunbwa laiki nípa gọ́mù nipé, ì máa ń mú eyín rọ̀'yàn. Gọ́mù máa ń mú eyín rọ̀'yàn, ì ń like ẹ́ púpọ̀ bẹyẹn náà, mo máa like, mo máa jẹ gọ́mù.

Bẹ́ẹ̀ni o, irun tie kọkọ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ nínú ǹkan tí mo ní ní ọkàn tó jẹ́ dream mi ní ọjọ́ iwájú. Ó ní kí n gbé iṣẹ́ mi kúrò ní ìlú yìí, kí n gbé lọ sí òkè òkun, kí ǹkan mi, kí brand mi, kí ilé iṣẹ́ mi kó ba lè tóbi, kó lè gbèrò lọ́pọ̀lọpọ̀. So mo fẹ́ràn ó wù mí láti ọkàn láti gbé iṣẹ́ mi lọ sí ìlú mìíràn torí yóò lè bá powo wá lé fún mi. Brand mi, ilé iṣẹ́ mi yóò túbọ̀ lè ní audience tí ó yẹ. So ìdùnnú mi ni, ìdùnnú mi ni ó jẹ tí màá le gbé iṣẹ́ mi kúrò ní ìlú yìí lọ sí ìlú mìíràn. Inú mi ó sì dùn lọ́pọ̀lọpọ̀ tí Ọlọ́run bá lè se fún mi tí màá fi ilé iṣẹ́ mi bá fi lè kúrò tí màá fẹ́ fẹ́ lọ sí ìlú yìí kúrò ní ìlú mìíràn. So mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí Ọlọ́run bá lè sì fún mi tí màá sì le sì, kí Ọlọ́run fún mi ní owó àti àlàáfíà tí màá fi le gbé kúrò ní ìlú yìí lọ sí ìlú mìíràn. Ó jẹ́ nkan lára àwọn dream tí mo ní láti kékeré even dí isin naa pè tí màá dàgbà tí màá ní mo ní ilé iṣẹ́, kí ni ilé iṣẹ́ mi láti ní ìlú yìí kí n wá ni ní òkè òkun àbí ìlú mìíràn.

Je eeyan kan to jẹ́ pé mi o fẹ́ràn láti máa sùn bá ọ̀nà, mi kìí ń fi bẹ́ẹ̀ sùn àmọ́ ìgbà tí mo máa ń sùn nígbà mi, o depend, o depend lórí pé bí àrà ríro, kò si omi ní inu bathroom o, o depend lórí pé bí àrà ríro ló bá mú mi àbí nǹkan báa ń semi, òun ló fi le jẹ́ kí n tètè sùn bí i àbí aago mẹ́jọ sí aago mẹ́ẹ̀sán. Àmọ́ tí n kankan ò bá semi bí i aago kan, aago méji òru, aago méjìlá òru ni mo máa ń sùn torí mo máa ń tẹ fóònù, mo sì máa ń wo fíìmù, nǹkan tó máa ń fà á tí mo fi máa ń sùn pẹnu. Àmọ́ n kan eyo kan wá wá bẹ́ni pé tí ń bá wá sùn pẹ́, tí ń bá pa ki n toó sùn, mi kì í tètè jí, tí ń bá ti wá jí báyìí, orí fifọ́ ni yóò fọ̀ mi kí n tó lọ sùn. So àkókò tí mo máa ń sùn òun ni bí i àbí aago, aago méjìlá òru, aago kan àbí aago méjì. Àmọ́ ìgbà tí ń bá jí báyìí, orí fífọ́ òun ni o máa fọ̀ mi. Mi kì í sọe omọ́ kàn to je pe pé mo máa ń tètè sùn bá hun ọnà, mo máa ń ṣiṣẹ́ kí n tó sùn ní alẹ́ so aago kan, aago méjìlá, aago méjì òun ni mo máa ń sùn ní alẹ́.

Àwọn oníbàárà mi ò kí ń ṣe alátenujẹ, èmi ó sì kí ń ṣe alátenujẹ. So mi kì í jẹ wọ́n ọ̀sán pẹ̀lú wọn, kálùkù wọn tí máa ń jẹun wá láti ilé wọn. Èmi náà o sì ni tí oníbàárà mi bá wá, mi kì í fún wọn ní oúnjẹ jẹ torí pé nǹkan tí wọ́n wá ṣe lọ́dọ̀ mi kọ́ nù. Afi eyì tí ebi bá ń pa wọ́n, òun ló lè sọ pé a, àwọn fẹ́ rán àwọn ọmọ isẹ́ mi níṣẹ́ pé kí ó lọ bá wọn ra oúnjẹ wá. So wọ́n ló máa ń ra oúnjẹ jẹ, n kìí ṣe alátenujẹ. Àwọn oníbàárà mi náà o sì kí ń ṣe alátenujẹ. So mi kìí jẹun ọ̀sán pẹ̀lú wọn. Wọ́n máa ń jẹun lọ́tọ̀ọ̀tọ̀ torí pé wọ́n wá, imi inú wọn ó ti jẹun. Èyí tó bá wá lọ́dọ̀ mi tí ebi bá ń pa, yóò ra àwọn ọmọ isẹ́ mi níṣẹ́ pé, kó lọ bá òun ra oúnjẹ wá. Ì ṣìkí bá wọn jẹ́ ń bẹ, so èmi àtàwọn oníbàárà mi á kí jọ ń jẹun. Èmi náà sì ni mi kì n jẹun níwájú àwọn oníbàárà mi torí kò wà polite, kò bojú mu kí n máa jẹun káwọn oníbàárà mi wà ní orí ìjókòó, kò bojú mu kí n máa jẹun ní iwájú wọn. Yálà kì n ti jẹun kán tó dẹ àbí tọ́ bá lọ tán ni màá tó jẹun. So mi kì n jẹun níwájú àwọn oníbàárà mi. Àwọn oníbàárà mi náà ó sì kí ń bá mi jẹun, wọn kì n ṣe alátenujẹ, èmi náà ó sì kí ń ṣà alátenujẹ. Oníbàárà tí ọ́ bá ṣe alátenujẹ, màá fún wọn létí torí wọn ní nkán tí wọ́n fẹ́ wá ṣe lọ́dọ̀ mi, oúnjẹ ni wọ́n wá jẹ. So mi kì n fún wọn lóúnjẹ jẹ.